Ti mo ba ti sín, mo ma fọwọ́ bọ́ ojú mi, mo sì máa fi handkerchief ny ẹnu nu. Èmi kò kí fẹ́ sín sí ẹlòmíràn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi nítorí ìmọ́tótó ṣe pàtàkì. Ti mo bá sín, mo máa sọ pé "Thank you Jesus," èyí tó túmọ̀ sí Jésù Ò ṣeun.